Ìbéèrè tó wà lórí fónrán yìí ni, irú bàtà wo ni o máa ń wọ̀? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, bàtà pẹlẹbẹ ni mo máa ń wọ̀. Púpọ̀ nínú àwọn bàtà mi, bàtà pẹlẹbẹ ni wọ́n. Torí mi ò fẹ́, mi ò fẹ́ràn láti máa wọ nǹkan tí ó bá ní mú ayé rọ̀ mi lọ́rùn, mi ò fẹ́ wàhalá. Ṣùgbọ́n kí n má parọ́, nígbà tí mo wà lọ́mọdé, nígbà tí mò ń dàgbà, àh, mo fẹ́ran bàtà gíga o. Pẹ̀lú pé mo jẹ́ ọmọ gíga láti ibẹ̀rẹ̀ ayé mi, mo máa ń wọ bàtà gíga gan-an. Tí mii i bá ti ra bàtà tí ó máa rọ̀ mi lọ́rùn ẹ̀sẹ̀, ọkàn mi ò ń balẹ̀. Bàtà gíga ni mo, mo ní ìgbàgbọ́ pé bàtà gíga ló rẹwà jù, òun ló máa jẹ́ kí ìmúra mi kó rẹwà dáradára. Ó ní ọjọ́ kan, nígbà tí mo ṣi wà lọ́mọdé, mo tẹ̀lé àǹtí mi kan, mo tẹ̀lé àǹtí mi jáde. Ìlú Èkó ni à ń gbé. Ní ìlú Èkó dè rè, tí èèyàn bá fẹ́ wọ ọkọ̀ tó ń kó èrò, hmm, èèyàn gbọdọ̀ ṣetán láti sáré. Ìgbà mìíràn àwọn ọkọ̀ yẹn wọ́n kì í dúró fún èèyàn láti wọlé. Orí eré ni a sáré wọ̀. Nítorí wípé ìgbà mìíràn èrò le pọ̀ ní, eh, òpópónà ibi táa ti n, táa máa ti wọ ọkọ̀. Ẹni tó bá lè sáré jù ló máa wọ ọkọ̀. Ní ọjọ́ yẹn mo wá wọ bàtà gíga, èmi àti àǹtí mi la jọ jáde. Bí mo ṣe sáré, ah, bí, bí ọrùn ẹ̀sẹ̀ mi ṣe yí niyen. Ìgbà táa máa fi dé ibi táa ń lọ, mo kan jókòó fún bí, bọ́ya fún bí ọgbọ̀n ìṣẹ́jú. Ìgbà tí mo wá ní kí n didé, mo fẹ́ lọ tọ̀. Bi mo ṣe mọ̀ pé ẹ̀sẹ̀ mi ti rọ́ ni yen, mi ò wá lérìn dáadáa. Ìgbà tí t'esẹ̀ mi, tí ẹ̀sẹ̀ mi lọ́ nígbà tí mò ń sáré tó yẹ̀ s'ẹ̀gbẹ, mi ò mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí mi. Àfi ìgbà táa dé ibi táa ń lọ. Bí mo ṣe fẹ́ dìde báyìí, mo mọ̀ pé ah, nǹkan kan ti ṣẹlẹ̀ sí mi lẹ́sẹ̀. Ọpẹ́lọpẹ́ ìyá àgbàlagba kan tó wà níbẹ̀, ìyá yẹn ló wá bá mi wọ ẹ̀sẹ̀ yẹn. To fi di pé, ò wá ṣe pé ẹ̀sẹ̀ yẹn wá ń dùn mí fún, fún ìgbà pípẹ́. Ẹ̀sẹ̀, eh, gbogbo bó ṣe ń dùn mí yẹn padà lọ. Síbẹ̀ náà mi ò dẹ̀yìn lẹ́yìn bàtà gíga o. Mo sì ń wọ bàtà gíga lẹ́yìn ìgbà yẹn. Ṣùgbọ́n bí mo ṣe ń dàgbà mo wá rí wi pé, àh, bàtà gíga, mo ti, èèyàn gíga ni mí, mi ò nílò bàtà gíga. Ǹkan tó ṣe, bí mo ṣe tun wá ṣe ìgbéyàwó, mi wá ń wọ bàtà gíga mọ́. Mo kọ̀ ní ìkan kan ṣá, mo ní àwọn bàtà gíga kan kan, boya àwọn ti ọkọ mi ra fún mi. Àwọn kan kan ṣá, mo ní wọ́n. Ṣùgbọ́n bàtà tí mò ń ra lọ́wọ́lọ́wọ́ báyìí kò n ṣe bàtà gíga. Ka wá fi bàtà, eh, ba, ka wá fi ti pé mo fẹ́ran bàtà pẹlẹbẹ sílẹ̀. Oríṣiríṣi bàtà náà ló tún wà. Oríṣiríṣi bàtà ló wà. Àwọn àwọ̀ bàtà tí máa ń, tó pọ̀ nínú bàtà mi ni bàtà dúdú àti bàtà aláwọ̀ tí òyìnbó ń pè ní brown. Ẹ̀má, mo tọrọ gáfárà mi ò mọ orúkọ tí Yorùbá ń pè brown. Àwọ̀ méjì yẹn ló pọ̀ jù nínú bàtà mi. Mo wá láwọn, ìdí díẹ̀ ni pé àwọn àwọ̀ yẹn ló bá ọ̀pọ̀lọpọ̀ aṣọ tí máa ń wọ̀ lọ. Ó máa ń bá wọn lọ. Àwọn aṣọ tí máa ń sábà wọ̀ lójoojúmọ́ bí i kí n kan wọ jeans, ṣòkòtò àti ẹwù. Boya mò ka fẹ́ jáde, mo fẹ́ lọ sọ́jà, mo fẹ́, mo kan fẹ́ jáde lásán tí ò ṣe pé jíjáde. Ṣùgbọ́n tó bá je pé mo fẹ́ lọ sí ibi tí, bí ibi tó jẹ́ bí ọ́fíìsì, mo láwọn bí bàtà tó, tó, tó bo ẹ̀sẹ̀ mi dáradára. Mo dẹ̀ máa n wọ̀ wọn náà lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n tí n bá ní àríyá, ah, mo láwọn bàtà tí máa ń tún wọ̀ tó yàtọ̀ sí yẹn. Àwọn yẹn lè ga díẹ̀, wọ́n dẹ̀ lè máa ga ara náà. Bàtà bí bàtà tó ní àwọ̀ góòlù, bí àwọ̀ wúrà, bí àwọ̀ fàdákà. Àwọn bàtà tó jẹ́ pé ah, ó máa ń ṣáná lẹ́sẹ̀ ni. Mo tún ní bàtà tí àwọn olóyìnbó máa ń pè ní sneakers. Ìyẹn làwọn bàtà tí àwọn èèyàn máa ń wọ̀ fún eré ìdárayá. Ṣùgbọ́n mi n ṣábà se eré ìdárayá kankan o. Ṣùgbọ́n àwọn bàtà yẹn náà máa ń rẹwà tí èèyàn bá wọ̀ wọn pẹ̀lú àwọn aṣọ kan tí àwọn olóyìnbó ń pè ní casual wear, mo máa ń wọ̀ wọn dáadáa. Mo tún máa ń wọ àwọn bàtà bí tọ, olóyìnbó ń pè ní slippers, bí àwọn, irú àwọn yẹn bo ya mọ̀ ń lọ sọ́jà, mọ̀ ń lọ ibi tí ó ṣe pàtàkì rárá. Mo láwọn tí òyìnbó náà ń pè ní sandal, bí, ó dà ẹ́ pé óun làwọn Yorùbá ń pè ní sálúbàtà. Mo láwọn yẹn náà. Irú àwọn bàtà tí mo máa ń sábà wọ̀ nìyẹn. Mo lérò wípé mo dáhùn ìbéèrè dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà low-lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, àwọn ọwọ́ kọ̀ọ̀kan, mò ń lo ọwọ́ ọ̀tún, mò ń lo ọwọ́ òsì. Ó láwọn nǹkan tó jẹ́ wípé mo máa ń fi ọwọ́ ọ̀tún ṣe, ó láwọn nǹkan tó jẹ́ wípé mo máa ń fi ọwọ́ òsì ṣe. Ó ní nǹkan tí màá ń fi ọwọ́ òsì ṣe. Ó dẹ̀ ní àwọn nǹkan tó jẹ́ pé àti ọwọ́ ọ̀tún o, àti ọwọ́ òsì o ni màá fi ń ṣe wọ́n. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo dẹ̀ gbàgbọ́ nínú àwọn àṣà Yorùbá kan, kì ṣe gbogbo àṣà Yorùbá ni mo ni, mo ni mo fẹ́ràn ṣùgbọ́n ó láwọn àṣà Yorùbá kan tí màá ń tẹ̀lé tó jẹ́ wípé àwọn òbí mi ló kọ́ mi. Fún àpẹẹrẹ, wọ́n máa ń sọ wípé tí ènìyàn bá, tí ọmọdé bá fẹ́ bọ àgbàlagbà lọ́wọ́, ó gbúdọ̀ lo ọwọ́ ọ̀tún. Tí ọmọdé bá fẹ́ fún àgbàlagbà ní nǹkan, ó gbúdọ̀ lo ọwọ́ ọ̀tún. Fún ìdí yẹn, ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ọwọ́ ọ̀tún ni màá ń lo, ó ti mọ̀ mi lára láti bó yá mo fẹ́ bọ àgbàlagbà lọ́wọ́, bó yá mo fẹ́ fún àgbàlagbà nǹkan, ọwọ́ ọ̀tún ni. Tí n bá fẹ́ jẹun náà, ọwọ́ ọ̀tún ni. Torí a ní ìgbàgbọ́, àwa Yorùbá ní ìgbàgbọ́ wípé ọwọ́ ọ̀tún ni ọwọ́ táàkì fi ń ṣe ìdọ̀tí, a máa ń fi ń fi oúnjẹ sẹ́nu náà. Ọwọ́ ọ̀tún ni màá fi-- kò lè ṣẹlẹ̀ kí n fẹ́ fi oúnjẹ, bó yá oúnjẹ tí màá lo àtẹ́lẹwọ́ mi láti jẹ, tí màá fọwọ́ mi e ká mi jẹ, kí n wá mú, tí ó wá jẹ́ wípé ọwọ́ òsì ni màá wá ti bọ abọ́ oúnjẹ yẹn. Rárá, ọwọ́ ọ̀tún ni. Àti kékeré dẹ́ ni, mo ti máa ń lo bẹ́ẹ̀. Àwọn òbí mi ló kọ́ mi pé ọwọ́ ọ̀tún ló dára láti fi jẹun. Tí n bá fẹ́ kọ ìwé náà, ọwọ́ ọ̀tún ni. Ó ti mọ̀ mi lára. Ọwọ́ ọ̀tún ni mo máa ń fi kọ ìwé láti kékeré títí tí mo fi dàgbà báyìí, ọwọ́ ọ̀tún ni. Mo lè sọ wípé ọwọ́ ọ̀tún mi ó ní agbára. Tí n bá fẹ́ gbé nǹkan sìn, ọwọ́ ọ̀tún mi ó máa ń ní agbára láti gbé nǹkan ju ọwọ́ òsì mi lọ. Kò yé mi bó ṣẹlẹ̀ ṣùgbọ́n ọwọ́, bó yá n torí pé mo máa ń sábà lo ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún, ọwọ́ ọ̀tún fún àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn láti gbé nǹkan. Nísinsìnyí, ọwọ́ òsì, Yorùbá ní ìgbàgbọ́ pé ọwọ́ òsì la máa ń fi tún ara wa ṣe tí a bá lo ilé ìgbọ̀nsẹ̀ tán. Bó yá tí ẹyàn bá yàgbẹ̀, ọwọ́ òsì ni a máa fi tún, ni a máa fi fọ́ ìdí, ni a máa fi nu ìdí. Ìgbàgbọ́ Yorùbá ni yẹn. Ìgbàgbọ́ ni yo, ìgbàgbọ́ Yorùbá ni. Ó dẹ̀ ti mọ̀ èmi náà lára, mi lè fẹ́ fọ̀dí sín kí n lo ọwọ́ ọ̀tún láílái, ọwọ́ òsì mi ni mo máa fi ń fọ ìdí mi. Ẹ́ yàtọ̀ sí ìyẹn, e tí n bá fẹ́ ṣe nǹkan tó jẹ́ pé nǹkan ẹ̀gbin ni tí mo mopé à kí ni ìdọ̀tí ni, ó lè jẹ́ ọwọ́ òsì mi ni màá fi mú bí mo ṣe máa ń ṣe ni yẹn. Ṣùgbọ́n yàtọ̀ sí àwọn nǹkan tí mo ká kalẹ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí màá ń ṣe, tí ó jẹ́ pé ọwọ́, mo lè fọwọ́ òsì ṣe, mo lè fọwọ́ òsì, bó yá mo fẹ́ mú nǹkan lórí tábìlì ń sin, mo lè fọwọ́ ọ̀tún mú, mo lè fọwọ́ òsì mú, kò ní ìyẹn oní ìtumọ̀ ní e àṣà Yorùbá, kò ní túmọ̀. Ìgbà mìíràn màá dẹ̀ lo ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì máa fi gbé nǹkan papọ̀ bó ṣe wà níì. Mo wá ní àbúrò kan láti kékeré e ló fẹ́ràn láti máa lo ọwọ́ òsì. Ṣùgbọ́n nítorí àṣà Yorùbá tí ìyá mi máa ń ní, "àáa kín ló ń lo ọwọ́ òsì fún? Ó ń fọwọ́ òsì jẹun, ó ń fọwọ́ òsì ṣé gbá, ìgbà yẹn ó kéré gan, bọ̀ ṣe bẹ́ẹ̀ sọ, ó yá gbìyànjú láti lo ọwọ́ ọ̀tún." Nísìnyí, àbúrò mi lè fọ-- àbúrò mi tí mò ń sọ yẹn ó lè fọwọ́ ọ̀tún kọ ìwé, ó dẹ̀ lè fọwọ́ òsì kọ ìwé dáadáa. Ó lè fọwọ́ ọ̀tún jẹun, ó lè fọwọ́ òsì jẹun. Èmi gẹ́gẹ́ bí ẹni kan torí wípé ó sì mọ̀ mi lára tí màá fọwọ́ s-e- ọ̀tún kọ ìwé, mi ò lè fọwọ́ òsì kọ ìwé o, kò tí ẹ lè jọ, ẹ́ kò ṣee ṣe. Mi ò lè fọwọ́ òsì e--, ọwọ́ òsì wọn jẹun. Ká ti e ni pé bó yá oúnjẹ tí mo fẹ́ fi e- ṣíbí jẹ, bó yá tí màá lo ṣíbí láti fi jẹ, mi ò lè fọwọ́, kò lè ọwọ́ mi máa ma gbọ̀n ni. Oúnjẹ wọ́n lè padà yìí dánu. So gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí mo jẹ, mo ti sọ, mo máa ń lo ọwọ́ ọ̀tún, mo dè máa ń lo ọwọ́ òsì. Ó láwọn nǹkan tí màá ń lo ọwọ́ ọ̀tún fún, ó dè láwọn nǹkan tí màá ń lo ọwọ́ òsì fún, ó dè láwọn nǹkan tí màá ń lo ọwọ́ méjèèjì fún. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, mo lè rò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ̀ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò ní oúnjẹ kan pàtó tí mo fẹ́ràn jù. Mi ò ní. Láti ilẹ̀, bóyá bí mo ṣẹ̀ ṣe wá ń dàgbà yìí ni mo ṣẹ̀ wá rẹ pé ókay, tí n bá ní mi ò fi ìpín fi tara, mo ní àwọn oúnjẹ tí mo fẹ́ràn ṣùgbọ́n mi ò ní oúnjẹ tí mo fẹ́ràn jù. Nínú àwọn oúnjẹ tí mo fẹ́ràn yẹn ná, ó láwọn oúnjẹ kan tó jẹ́ wípé ó, ó, ó níí ṣe pẹ̀lú bá ara mi bá ṣèṣe ní àsìkò yẹn. Bí àwọn nǹkan tó bá wù mí jẹ lásìkò yẹn, mo lè jí láàárọ̀ ìsín kó jẹ oúnjẹ táwọn òyìnbó ń pè ní, àwọn olóyìnbó ń pè ní noodles, ó lè jẹ́ nǹkan tó máa wù mí jẹ ni. Ó lè dọ̀la kó jẹ́ bí rice, ìrẹsì oní jọ̀lọ́fù ló wù mí jẹ. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn ni mò ń dárúkọ yẹn o. Ó lè dọ̀la kí n jí kó jẹ́ pé iyán àti ọbẹ̀ ẹ̀fọ́ tàbí iyán tàbí àti ọbẹ̀ ilá ló wù mí jẹ tàbí iyán àti ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀, ọbẹ̀ àpọ̀n. Ó níí ṣe ǹnkan, oúnjẹ mi ni oúnjẹ tí mo fẹ́ràn jù lọ. Ó níí ṣe pẹ̀lú bí, bí, bí, nnkan tó wù mí jẹ lásìkò yẹn. Ó dẹ̀ tún níí ṣe pẹ̀lú oúnjẹ tí mo bá jẹ gbẹ̀yìn. Tó bá jẹ́ ṣẹlẹ̀ pé mo jẹ òkèlè tẹ́lẹ̀, boya mo jẹ òkèlè lọ́sàn-án sì, tàbí kí eeyan kan tun wá ṣe oúnjẹ òkèlè kó wá níyà, kó dẹ̀ jẹ́rú oúnjẹ òkèlè tí mo fẹ́ràn, mo lè má, mi ò ní jẹ. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé bí àmo ìrẹsì ni mo jẹ tẹ́lẹ̀, bóyá oúnjẹ tó tún wà lẹ́yìn yẹn ni ìrẹsì, mò ṣì lè tún jẹ, mò ṣì lè jẹ. Ṣùgbọ́n ó níí ṣe pẹ̀lú nnkan tí mo bá jẹ gbẹ̀yìn. Ó níí ṣe pẹ̀lú ẹ̀. Mmm oúnjẹ tí mo tún fẹ́ràn láti máa jẹ, aah, mo fẹ́ràn semo. Ó ní òkèlè táwọn, ta máa ń pè ní semo ní orílẹ̀-èdè Nàìjíríà, semovita. Mo fẹ́ràn òkèlè yẹn pẹ̀lú ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀. Mo fẹ́ràn ìrẹsì jọ̀lọ́fù. Mo fẹ́ràn, eh, mo fẹ́ràn ìrẹsì dídín tó ń pè ní fried rice. Mo fẹ́ràn ìrẹsì alágbọn tó ń pè ní coconut rice. Kin mo tún fẹ́ràn? Mo fẹ́ràn, ọ, eh, iyán pẹ̀lú ẹ̀fọ́ rírò. Mo fẹ́ràn, eh, iyán pẹ̀lú ọbẹ̀ ilá náà, mo fẹ́ràn rẹ̀ tàbí iyán pẹ̀lú ègúsí, ọbẹ̀ ègúsí. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn pọ̀, wọ́n pọ̀. Ìgbà mìíràn de re ó lè jẹ́ ẹwà àti dòdò ló máa wù mí jẹ. Ó lè jẹ́ ẹwà àti dòdò. Àmáa ò bá, ó pẹ́ tí mo jẹ ẹwà, jẹ́ kí n jẹ ẹwà atí dòdò. Ó lè jẹ́ nnkan tó máa wù mí jẹ ni. Mmm oúnjẹ tí mo mọ̀ pé mi ò fi bẹ́ẹ̀ kọbi ara sí ni boya mọ́í-mọ́í. Nnkan tó lè má, tó lè mú mi jẹ mọ́í-mọ́í ni bí àwọn nnkan tó wà ní, mi ò really, mi ò fi bẹ́ẹ̀ ṣe èèyàn tó fẹ́ràn mọ́í-mọ́í. Mmm mo tún fẹ́ràn àkàrà, kí eeyàn fi mu gààrí tàbí kí eeyàn fi jẹ búrẹ́dì. Òunje wo ni mo tún fẹ́ràn yẹn ná. Mmm mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn iṣu lọ títí bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n mo máa ń jẹ ẹ́. Ọkọ mi fẹ́ràn iṣu àti ẹyin. Mo máa ń jẹ náà, ó ń lọ lẹ́nu mi ṣùgbọ́n kì í ṣe oúnjẹ tí màá ronú pé "áà kí ló wù mí jẹ báyìí kó wá jẹ́ pé iṣu láíláí" mi ò ní ṣe bẹ́ẹ̀. Mmm mo tún fẹ́ràn kí eeyàn yan adìẹ, kí eeyàn yan, kí i yàn wa bu àtà ṣì, oh ó máa ń dùn tàbí ẹran ewúrẹ́ kí eeyàn yan, kí eeyàn wa fàtàṣì tàbí eeyán dẹ̀ lè din náà, mo fẹ́ràn. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn nìyẹn. Mi ò ó ní gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú, nnkan tó bá wù mí jẹ lásìkò yẹn nìyẹn ni mo lè fẹ́ràn jù lásìkò yẹn. Kò ń ṣe wípé, kì í ṣe pé bẹ́, à boya o ló ounjẹ kan, à tí ń bá, à ò ní oúnjẹ tí mo fẹ́ràn jù. Hn-hn. Mo láwọn oúnjẹ tí mo fẹ́ràn. Ó dẹ̀ níí ṣe pẹ̀lú àsìkò tí mo bá fẹ́ràn ẹ̀ láti jẹ tó wù mí jẹ. Eh gẹ́gẹ́ bí ìbéèrè yìí, kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù pọ̀. Ko tiè ṣe ounjẹ ẹyọ kan. Ah mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣé lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jù? Hmm, àwọn ẹ̀fọ́ tí mo fẹ́ràn, wọ́n tó ní, wọ́n tó bí mẹ́ta, bí mẹ́ta, ṣá, sí mẹ́rin. Hmm, ní orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ẹ̀fọ́ táa wa máa ń jẹ, ó lè yàtọ̀ sí àwọn ẹ̀fọ́ tí àwọn èèyàn máa ń jẹ ní orílẹ̀-èdè ibòmíràn. Gẹ́gẹ́ bí Yorùbá náà, àwọn ẹ̀fọ́ kan náà wà táa máa ń jẹ, tí àwọn elédè mìíràn ní orílẹ̀-èdè, eeh, orílẹ̀-èdè Nàìjíríà ò kí ń jẹ. Ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá, àwọn ẹ̀fọ́ tí mo máa ń jẹ ni yìí. Ìkíni ni tí mo máa, àwọn ẹ̀fọ́ tí mo máa ń jẹ ju gẹ́gẹ́ bí ìbéèrè ṣe sọ tí mo, eh, ni mo fẹ́ràn láti máa jẹ ju, ìkíni ni ẹ̀fọ́, eh, ṣọkọ. Ẹ̀fọ́ ṣọkọ yìí, àh, ó máa ń dùn tí èèyàn bá yi mọ́ ẹ, tó yi mọ́ ẹja, yi mọ́ ata, yi mọ́, àh, ó máa ń dùn. Ẹ̀fọ́ tó dára ni, ó dùn nu obẹ́. Ó tún, eh, ẹ̀fọ́ tí mo tún máa ń jẹ ju ni ẹ̀fọ́ gúre, àh, gure tó wà, àh, ẹ̀fọ́ tó dùn ni gúre. Ẹ̀fọ́ tó dùn, ó dùn dáradára. Kò sí oúnjẹ tí èèyàn ò fi gúre ṣe. Bí èèyàn tí ẹ ní èlò tí èèyàn ńlá ohun kan tí èèyàn máa fi ṣe oúnjẹ púpọ̀ gan-an, tí èèyàn bá sè é, tí èèyàn bá fi ata àti edé fi po si, ó sì máa ṣe jẹ, ó dùn, ẹ̀fọ́ tó dùn ni. Ẹ̀fọ́ kẹta tí mo máa ń jẹ ni ẹ̀fọ́, ẹ̀fọ́, eh, úgú. Ẹ̀fọ́ úgú yìí, àwọn ìgbò ló máa ń sábà, àwọn lògbìn ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ló máa ń jẹ. Tẹ́lẹ̀ Yorùbá ò ní ju ẹ̀fọ́ ṣọkọ, ẹ̀fọ́ tẹ̀tẹ̀, gúre àtàwọn ẹ̀fọ́ mìíràn tí èmi ò fi bẹ́ẹ̀ mọ̀. Ṣùgbọ́n úgú yìí àwọn ìgbò ló kó wá sílẹ̀ Yorùbá. Ó tún jẹ́ ẹ̀fọ́ tí mo máa ń jẹ, tí mo máa ń sábà jẹ náà. Irú ẹ̀fọ́ tí màá, tí mo máa ń jẹ ó níí ṣe pẹ̀lú nǹkan tí mo fẹ́ fi sè. Fún àpérẹ́ sìn, bí a mo fẹ́ sè ọbẹ̀ tí àwọn Yorùbá máa ń pè ní ẹ̀fọ́ rírò. Ẹ̀fọ́ rírò yẹn, àh, ẹ̀fọ́ tí mo máa ń fẹ́ràn láti fi sè ju ni ẹ̀fọ́ ṣọkọ. Ẹ̀fọ́ ṣọkọ yọkọtọ, ẹ̀fọ́ yìí máa ń dùn bẹ́ẹ̀. Ìgbà tí mo wà ní ilé-ẹ̀kọ́ yunifásítì, mi ò mọ ẹ̀fọ́ kan yàtọ̀ sí ẹ̀fọ́ kan, mi ò dá ẹ̀fọ́ mọ̀ ọgbàáyàn. Mo ṣàwopé tí màá ti dòjà, tí màá ti rẹ́ ẹ̀fọ́ tí mo rí pé àwọ̀ ẹ da, ó jọni, ó jojú ń gbèsè, màá ní "ẹ bá mi mu, màá dé sanwó". Ṣùgbọ́n ọjọ́ kan èmi àti ọ̀rẹ́ mi kan wá jọ lọ sí ọjà. Ọmọ kíláàsì mi ni ọ̀rẹ́ mi yẹn. Àh, bí mo ṣe wo ọjà báyìí, ẹ̀fọ́ tí mo gbọ́ kọ́rí ni mo rà, iyẹn ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ìgbà yen mi ò mọ̀ pé tẹ̀tẹ̀ yàtọ̀ sí ṣọkọ. Èmi rò pé ẹ̀fọ́ tó bá ti, tó bá ti ṣeré kéte lójú, òun ni ẹ̀fọ́ tó da, àwọn ló ẹ̀fọ́ tó dùn, ẹ jẹ́ kí n fi síbẹ̀. Fi bẹ́ẹ̀, ẹ̀fọ́ tó da náà ni ẹ̀fọ́ tẹ̀tẹ̀ yen, ṣùgbọ́n kò, kò dùn tó ẹ̀fọ́ ṣọkọ. Mo ṣà ṣe rà ní, àh, ọ̀rẹ́ mi ló hun rà án tò wọ̀n pé ṣọkọ ló fẹ́ rà. Ó wà eo pe a. Kí ni ìyàto ní ṣọkọ àti tẹ̀tẹ̀? Àh, kokan mi oo, ẹ̀mí ti rà tèmi nìyẹn o. Màá ṣà ṣe, ọjọ́ yẹn ó wá dàbí wí pé ẹ̀fọ́ ṣọkọ wá pọ̀ lọ́jà lọ́jọ́ yẹn. A kiri ọjà kiri ọjà, ọ̀rẹ́ mi wá rí ṣọkọ yẹn ní ọ̀nà kan pẹ́rẹ́ ní ọjà. Ṣọkọ yẹn gan, ó ti, ewé ẹ gan ti rọ, kò jọ, kò, kò jojú ń gbèsè, kò sí ẹ, kì í ṣe nǹkan tí èèyàn bá rí wọn tó máa fẹ́ rà. Ọ̀rẹ́ mi ní "àá" ó ti ẹ dá, ó rà bẹ́ẹ̀. Àá, mo wà ò pé ìwọ mọ̀ ẹ̀, o rí ẹ̀fọ́, o rí àwọn ẹ̀fọ́ gidi lọ́jà, àwọn ẹ̀fọ́ tí ó rẹwà, o ò ra, o ò rà. Orí ilé tí mo rà náà bó ṣe rẹwà tó o ò ra, o wá lọ rà ilé tí ewé ẹ ti rọ. Ó wá sọ fún mi pé "àh, ṣé mi ò mọ̀ pé ilé tí ò ń rà yẹn, ṣọkọ tí ò ń rà yẹn ó máa ń dun jù tẹ̀tẹ̀ lọ ni?" Mo ní ìrọ́ ni. Mi ò di ẹ, torí, àh, mo wà lé mi ò mọ̀. Ìgbà ẹ mi, so ó wá sa eh, a ṣàwà dé ilé wa nínú, nínú, eh, ilé-ẹ̀kọ́ yunifásítì wa, a wọ, a lọ lọ sí hostel wa. Ó wá ṣe tè ẹ, èmi wá ṣe tè mi. Mo ṣe tè mi, kì í ṣe pé kò dùn ọ, níwọn bá ò dùn. Ìgbà tí mo wá lọ jẹ títí ẹ, tó pè mi kí n wá jẹ bẹ́ẹ̀. Àá aa mo wá ní "ṣé pé ẹ̀fọ́", mo wá rí pé ẹ̀fọ́ yẹn dùn ju ilé tí mo sè lọ. Ó wá ń ṣe mi ò mọ̀ pé ẹ̀fọ́ ṣọkọ máa ń dùn ju tẹ̀tẹ̀ lọ ni. Ìgbà ẹ mi fi mọ̀ pé àh, ẹ̀fọ́ ṣọkọ máa ń dùn. Àti ìgbà yẹn, tí n bá fẹ́ sè ẹ̀fọ́ rírò, ṣọkọ nìkan ni mo máa ń wá. Àfi tí mi ń bá wá rí lọ́jà ni màá ra ẹ̀fọ́ mìíràn. Mo lérò wípé mo dá òun ìbéèrè yii dáadáa. Ẹ ṣe lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mi ò mọ àwọn aládùúgbò mi dáadáa o. Kí màá pàrọ́. Mi ò mọ̀ wọ́n dáadáa. Nítorí àdúgbò tí mò ń gbé ó wà nínú ibi táwọn olóyìnbo ń pè ní estate. Oníkálukú ló máa ń wọnú ọgbà wọn tó máa tira wọ́n maa nu gate. Èmi náà nínú ilé tí mò ń gbé, mo máa ń tira mi mọ́nu gate ni. Ṣùgbọ́n mò lè sọ wípé mo mọ bí èèyàn méjì, mẹ́ta, mẹ́ẹ̀rín kan lára wọn gan ò mọ̀ mi o. Tó jẹ pé emi ni mo mọ̀ wọ́n. Mi ò lọ̀rẹ́ ládùúgbò mi. Èmi ò lọ̀rẹ́ kankan ládùúgbò. Mo ní alábàágbé ẹyọ kan, a kan máa ń kírawa náà ni. Tó bá fi létè mi gan an bóyá la bá máa kírawa ara púpọ̀. Torí mo máa ń rọra, mi ò fẹ́ wàhálà. Idi tó dẹ̀ ṣe rí bẹ́ẹ̀ yẹn ni pé nǹkan tó jù mi ti rí nínú ayé yìí. Mo jẹ, mo wà, mo wà pinú ọkàn mi pé ó sàn kí n wà láàláfíà, ó dáa kí n wà láàláfíà pẹ̀lú gbogbo ènìyàn ju kí n jẹ́ ọ̀rẹ́ àwọn ènìyàn lọ. Ìgbà, ǹkan tó lè jẹ́ kí n ní ìyípadà ọkàn yìí ni wípé ní bí mo ṣe ń dàgbà, mo jẹ́ èèyàn tó máa ń kóyan, mò ragan. Ṣùgbọ́n mo wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà èmi ni mo máa ń nífẹ̀ẹ́ àwọn èèyàn, àwọn èèyàn ò ní ẹ nífẹ̀ẹ́ mi. Mo fi wá pinnu wípé kí ni mò ń bá àwọn èèyàn ṣọ̀rẹ́ fún. Àwọn ọ̀rẹ́ tí mo ní lọ́wọ́lọ́wọ́ ni àwọn ọ̀rẹ́ mi àti kékeré, àwọn ọ̀rẹ́ mi àti yunifásítì. Mi ò ń kọ́rẹ́. Fún ìdí yẹn mi ò lọ̀rẹ́ ládùúgbò. Ọkọ mi náà ń ṣe irú èèyàn tó like but tó nífẹ̀ẹ́ sí àṣì máa kọ́rẹ́ àdúgbò. Ìgbà tó kọ́ mi oun kọ́rẹ́ àdúgbò kí wá ni tèmi láti lọ máa kọ́rẹ́ àdúgbò. Torí è moṣe rorá máa ń lọ jẹ́jẹ́ mi. Mi ò lọ́ta ládùúgbò. Mi ò dẹ̀ lọ̀rẹ́. Àwọn èèyàn gan tí mo mọ̀ ládùúgbò gan lára wọn gan ò mọ̀ pé mo maa wọ́n. Ǹkan ló jẹ́ kí mo lára àwọn ará àdúgbò mi ni wípé ilé ìdáná, ilé ìdáná tó wà nínú ilé mi, fèrèsé rẹ̀ ó kojú sí àwọn, ó kojú sí apá kan ládùúgbò tó jẹ́ wípé ó máa ń jẹ́ kí ibi tó wà, ó máa, òkè la ń gbé, ó máa ń jẹ́ kí n rí àwọn tó ń gbé ní àdúgbò. Mo máa ń rí gbogbo wọn, mo máa ń rí ìṣe wọn gbogbo bó ṣe máa ń ṣe. Ṣùgbọ́n àwọn ò kí ń rí mi. Èmi dẹ̀rẹ̀, tí ń bá ní ǹkan tó mo fẹ́ lọ ṣe ń tà mi ò ń jáde. Tí ń bá fẹ́ lọ sọ́jà gan, gbogbo ǹkan tí bá nílò fún bí oṣù kan, oṣù méjì gan mo lè ra lẹ́ǹkan náà. Bá ti ra wọlé báyìí, mi ò ní ǹkan tó mo fẹ́ lọ ṣe ń tà. Ǹkan tó máa ń sábà gbé mi jáde ni bóyá mo fẹ́ lọ ju ilé ìdánu, ìdọ̀tí, mo fẹ́ lọ ju ìdọ̀tí sọnù. Ìgbà mìíràn gan alẹ́ ni mo máa jáde lọ ju ìdọ̀tí sọnù. Tí mo bá ti tún lè ṣe, tí mo bá ti dáná tán, tí mo tún lè ṣe tán, màá lọ gbé ìdọ̀tí sọnù. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọma mi. Mo rántí, bí ọdún méjì sẹ́yìn ọkọ mi ní kí n lọ kọ́ bó ṣe ń wa ọkọ̀. Kí n lọ kọ́ driving. Mo wá pàdé ẹni tó ń kọ́ bó ṣe ń wa ọkọ̀ ẹ. Ẹni ará àdúgbò wa ni. Bó ṣe rí mi báyìí ó lóun rí mi rí o. Torí mi òuń jáde ṣáṣáṣá ibi tí mo bá lọ, èmi máa ń gbájú mọ́. Àwọn ará àdúgbò mi tí mo mọ̀, mo kàn mọ̀ wọ́n látòkéere ni. Mi ò mọ̀ wọ́n dáadáa. Àwọn náà o lè sọ pé wọ́n mọ̀ mi dáadáa. Oníkálukú ṣá ń ṣe tiẹ̀ láàláfíà. Kò sí wàhálà. A á nira wa sínú, kò sí jà. Mo rà ń lọ tèmi, àwọn náà ń lọ titi wọn. Maa mọ̀ té èèyàn mẹ́wàá ládùúgbò mi. Ṣùgbọ́n mo mọ̀ pé ìdajì wọ́n lè máa mọ̀ mi. Nítorí pé mi ò wá bará àdúgbò ṣe. Èmi máa ń lọ tèmi jẹ́ẹ́jẹ́ ni. Ọkọ mi gan tẹẹ ṣe mọ àwọn ará àdúgbò ju mi lọ. Ṣùgbọ́n pẹ̀lú bí ọkọ mi ṣe mọ àwọn ará àdúgbò, ọkọ mi ò bá àwọn ará àdúgbò ṣe. Ó tẹ́lẹ̀ nígbà kan tí mo pàdé ọmọbìnrin kan. Ìgbà yẹn la fẹ́ dìbò. Bí ọdún mẹ́ méjì àbí mẹ́ta sẹ́yìn. Bó mo yẹn ṣe rí mi, inú ẹ̀ dùn pé òun rí èèyàn tó ó rò pé mi àtún wà nínú ẹgbẹ́. Torí mo jẹ́ èèyàn tí tó ẹni pé tí ẹ bá rí mi, ẹ ní mo pé mo lọ́jọ́ lórí lọ títi bẹ̀ yẹn. Bó omo yẹn ṣe fẹ́ máa bá mi ṣọ̀rẹ́ nìyẹn. A pé mi. Mo kiakia mo tèèyà fún un. Torí mi ò fẹ́ wàhálà. Ó pé mi kí n wà láàláfíà pẹ̀lú gbogbo ènìyàn ju pé kí n lọ́ta ládùúgbò lọ. Mo rò pé mo dá ìbéèrè yìí dáadáa. Èmi ò mọ àwọn ará àdúgbò mi dáadáa o. Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tí ó wà lórí fọ́nrán yẹn ni, ṣe o jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? À, èmi ò ṣe ènìyàn tó máa ń jí ní kùtùkùtù o. Tí ó bá jẹ́ wípé kò sí ǹkan tí mo fẹ́ ṣe ní òwúrọ̀ kùtùkùtù yẹn, ṣùgbọ́n tó bá jẹ́ pé ó ṣẹlẹ̀ wípé ó ní ibi tí mo fẹ́ lọ ní òwúrọ̀ kùtùkùtù, àà, màá jí lówurọ̀ kùtùkùtù. Ǹkan tí mo dẹ̀ ń ṣe ni pé màá mú fóònù mi, màá ṣe, eh, màá yí ago orí ẹ, ago tó máa ń táyànjẹ láti ojú òòrùn, màá yí sí ago tí mo mọ̀ pé mo fẹ́ jí tí màá le, tí màá le jí ní kùtùkùtù. Bo ya ò ní ibi tí mo fẹ́ lọ tó ṣe pàtàkì gan tí mo dẹ̀ gbọ́dọ̀ dé bẹ̀ láàárọ̀, màá jí ní kùtùkùtù. Ṣùgbọ́n ti ko ba á sí yẹn? Kíni mò ń jí kùtùkùtù fún? Mo dúpe lowo ọloun. Ọkọ mi jẹ́ ẹ̀yàn kan tó jẹ́ wípé bí mo jí kùtùkùtù gan, tí bàá ní, à kín ni ẹ fẹ́ jẹ, sir, kí ni kí n ṣe fún yin? Ọkọ mi máani, ọkọ mi máa ní kí n lọ sùn padà pé kií màá wòrry, pé kí ì máa dára mi láàmú, pé òun máa wà. Ọkọ mi máa wá ǹkan tó máa jẹ. Ọkọ mi ni ìbàjẹ́ kí màá jí kùtùkùtù. Ṣùgbọ́n ọkọ mi ò ń ṣe ẹ̀yàn tó kúndùn oúnjẹ láàárọ̀ kùtùkùtù. Èmi dẹ́ rẹ́ náà mi ò kúndùn oúnjẹ bẹ́ẹ̀ yẹn ná. Ìgbà mìíràn ó lè to ọ̀sán kí n tó jẹun. Bí mo ṣe ń sọ̀rọ̀ nísinyìí, ago méjìla ti fẹ́ lù mí ò tí ì jẹun àárọ̀. Mi ò kúndùn oúnjẹ. Fún ìdí yẹn, kò sí ǹkan tí mò ń jí kùtùkùtù fún. Àgàgà tó bá jẹ́ pémi nìkan mo dá wà nílé pé ọkọ mi lọ sí ìrìnàjò, ọ̀h, màá sùn dìgbà tó bá wù mí o. Mi ò rí sí kí ènìyàn jí kùtùkùtù. Àyàfi tó bá jẹ́ pé ó ní ǹkan tí mo fẹ́ ṣe ní kùtùkùtù yẹn. Ǹkan tó túlé mi mo jí ní kùtùkùtù àárọ̀ ni, tó bá ṣẹlẹ̀ wípé bo yà té te sùn, bo yà mo tete sùn ní, ẹ́ń, ọjọ́, ẹ́, ní ọjọ́ tí, ẹ́, ọjọ́ tó wà, ẹ́, ṣáájú ọjọ́ tí mo jí láàárọ̀ yẹn, bóyá mo té te sùn, ẹ́hẹ́n, kò sí ni èyàn á jín kùtùkùtù. Ṣùgbọ́n tí ènìyàn ò bá ti tètè sùn, ènìyàn óle tètè jí ní kùtùkùtù. Àwọn olóyinbo máa ń sọ pé tí èyàn ò bá tètè sùn, ènìyàn á tètè jí. Bó ṣe rí nii, èmi dẹ́ rẹ́e, mí n tètè sùn, mo máa rí ǹkan kan ṣe lálẹ́ ni, sáà ni. Iṣẹ́ tí mò ń ṣe ń gbà mí ran, mo máa, alẹ́ gan-an-gan, mo máa ń fẹ́ràn kí ń fara balẹ̀ ṣe. Kiṣẹ́ náà lè kó lè dára, kó lè, kó lè, kó lè, kó lè dùn wò. Fún ìdí pé mo máa ń pẹ́ sùn, kò sí bí mo ṣe fẹ́ jí n'kùtùkùtù òwúrọ̀. Tí ń bá ní ǹkan tí mo fẹ́ ṣe nkùtùkùtù òwúrọ̀, màá sùn, màá fúnra mi nísìnmí. Mi ò ń jí kùtùkùtù òwúrọ̀ o. Ìgbà tí mo ò wípé màá jí kùtùkùtù òwúrọ̀ nígbà tí mo wà ní ilé ìwé, à, ìgbà táa wà ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀, à jí ní kùtùkùtù òwúrọ̀. Ìgbà táa wà ní ilé ẹ̀kọ́ gírámà tàbí ilé ẹ̀kọ́ gíga, à jí kùtùkùtù òwúrọ̀. Ìgbà gan tí mo wà ní unifásitì, kiṣẹ́ ojojúmọ́ náà ni mo máa ń ní kílàsì ní kùtùkùtù òwúrọ̀. Ọjọ́ tí mo bá ti ní kílàsì kùtùkùtù òwúrọ̀, à, màá sùn dáadáa o. Màá sùn dìgbà tó bá wù mí. Ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ pé mo ní, to ró nígbà kan a nií olùkọ́ kan ní, ní unifásitì tí mo máa ń lọ, ó máa ń gbé kílàsì rìn sí ago méje àárọ̀. À, ẹ̀yan gan máa ń yà wá lẹ́nu pé kí ló dé, èwo ló gún ago méje àárọ̀? Ìgbà yẹn, à wá, màá wá tètè jí kùtùkùtù àárọ̀. Kí, à, man ń dé tún, eh, olùkọ́ yẹn dé tún máa ń ṣe ǹkan kan. Ẹni tí ò bá ti tètè dé, ó máa kò ní, ó máa, eh, kò ní forúkọ ẹni yẹn sí orí rẹ́gísítà kílàsì náà. Ẹ̀yan tún mọ̀ sí pé ẹni ò wá kílàsì lọ́jọ́ náà. Ó ní olùkọ́ yẹn lára gan, kíì máa pàrọ̀, ó ní i lára gan. Ìgbà tí mo dẹ̀ ti kúrò ní unifásitì, tó, ìgbà, iṣẹ́ tí mò ń ṣe kì í ṣe iṣẹ́ tó gbaa pé kí n tètè jí lọ. Eh, ẹ̀kọ́ kan tó bá ṣẹlẹ̀ pé a fẹ́ lọ ṣiṣẹ́ níta, tó jẹ́ wípé ìbẹ̀ yẹn jìnà a dẹ̀ gbọ́dọ̀ tètè dé bẹ̀. Ẹ̀n táa bá fẹ́ bá ṣiṣẹ́, pé ẹ̀n táa fẹ́ bá ṣiṣẹ́ ti fún wa ní àkókò tí a gbọ́dọ̀ dé. Irú ìyẹn mi ò nií. Kò sí ǹkan tí mo fẹ́ ṣe sí i, mo gbọ́dọ̀ jí dé kùtùkùtù àárọ̀. Ṣùgbọ́n ò, èmi ò ṣe ènìyàn tó máa ń jí kùtùkùtù àárọ̀ o. Mo lérò pé mo dáhùn ìbéèrè yìí dáradára. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè yìí ó pa mí lẹ́rìn-gidi gan. Ìbéèrè tó wà lórí fọ́rọ̀ yìí ni, "Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́?" èmi, ìgbà tí mo ń lo fóònù mi lójoojúmọ́ kò loùn ká o. Ǹkan tó lè mú mi má lo fóònù mi púpọ̀ lójúmọ́ ni, tó bá ṣẹlẹ̀ wípé, bóyá mo jáde, tàbí bóyá ara mi ò yá, tàbí bóyá ó ní ǹkan tí mò ń ṣe tó gba àkókò mi gidi gan. Ǹkan tó lè mú mi má lo fóònù mi lọ́pọ̀lọ́pọ̀, mo máa ń lo fóònù mi lọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mi ò lè ká láàárín ọjọ́ kan. Tí bá tie, tó bá ṣeṣe gan tí ẹ̀yàn kan bá sọ fún mi pé mo lo fóònù mi ní ìgbà ọgọ́rùn lójoojúmọ́, máa ní, "Oó, ó ṣe é ṣe. Ẹni ye ò parọ́." Torí èmi máa ń lo fóònù mi gan. Mo máa ń lo fóònù mi gan fún oríṣiríṣi nǹkan. Iki ni, tí n bá, tó bá ṣẹlẹ̀ wípé, bóyá ó ní ago tí mo fẹ́ jí láàárọ̀, ó lákòókò tí mo fẹ́ jí, fóònù mi ni màá fi ṣe, màá fi ṣe ago yẹn tó máa ta mí jí láti ojú ohun. Iki ni níyẹn, láto ojú orun tí ń bá tú jí. Ó láwọn, ó láwọn, áàpù kan tí mo máa ń fi pa owó, tó láwọn iṣẹ́ tó yẹ kí n ṣe lóríi e, orí fóònù mi náà ni mo màá ti ń ṣe yẹ̀. Mo máa ń, orí fóònù mi náà ni mo ti ń ṣe àtẹ̀jíṣẹ́ sáwọn èèyàn. Bóyá lórí WhatsApp ni ó, àbí lórí SMS ni ó, orí fóònù mi náà ni. Orí ẹ̀ mo ti ń gba ìpè. Tó bá tú yá o, bóyá, ẹ́ẹ́, gbogbo ǹkan kan sun mi, màá fẹ́ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní inú ìlú, màá lọ sórí Instagram, màá lọ sórí Facebook, màá lọ sórí YouTube. Àwọn ibi tí mo mọ̀ pé mo máa ń sí lójoojúmọ́ nìyẹn. Tó bá dẹ́ tú ṣẹlẹ̀ nígbà mìíràn, mo lè fẹ́ ṣe ìṣirò, bóyá ó láwọn owó kan tí mò ń fi ọ̀pọ̀lọpọ̀, pé à, iye báyìí ló yẹ kí owó yẹn jẹ́. Màá lo fóònù mi, màá wá kalkulétọ̀ orí ẹ jáde. Ẹ̀rù yẹn ẹ̀rọ tó ń ṣe ìṣirò, màá fi ṣe ìṣirò. Lẹ́yìn yẹn náà, ìgbà mìíràn mo máa ń fi fóònù mi gbọ́ orin. Ìgbà mìíràn gan mo máa ń fi fóònù mi wo àwọn fídíò oríṣiríṣi. À, kí ni mi ò ń lo fóònù mi fún? Tó bá ní ọ̀rọ̀ tí ò yé mi, orí fóònù mi náà ni màá fi wọnú ChatGPT, tí, tí màá fi mọ ìtumọ̀ nǹkan tí mò ń wá, tàbí tí màá fi wá solution, tí màá fi wá, tí màá ṣà fi mọ nǹkan tí màá ṣe lórí ọ̀rọ̀ yì. Ǹkan ọ̀pọ̀lọpọ̀ ni mò ń lo fóònù mi fún. Fún ìdí yẹn, mi ò lè ka ẹ̀me lò tí mò máa ń lo fóònù mi lójoojúmọ́. Bóyá mo fẹ́ rán aṣọ gan sí, bóyá ó láṣọ tí mo fẹ́ rán, tí mi máa arà, tí mo fẹ́ kí télọ̀ fi dá, orí fóònù mi náà màá ti wo orí íńtánẹ́ẹ̀tì tí màá ti wá aṣọ tó wù mí tí màá gbé fún télọ̀ pé ókay, télọ̀ bá mi rán aṣọ yìí, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹkan tí mò ń fi fóònù mi, tí mò fi ń ṣe púpọ̀. Tó bá ní ǹkan tó rú mi lójú, orí fóònù mi ni màá ti wá díẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì. Nkan ti mo fi phonu mi ṣe pọ̀, mo má ń lo phonu mi gan ni mp fi ńgba ìpè mo fi ńpe àwọn ẹ̀yàn à, kí ló tún kù tí mi ń lo fóònù mi fún? Tí n bá fẹ́ rẹ́rìn, orí fóònù mi náà ni màá lò. Tí n bàá ti ṣí àwọn fídíò tó ń pani lẹ́rìn-ín, tí. Bàá fẹ́ mọ ìròyìn tó ń lọ, orí fóònù náà ni màá ti wo àwọn fídíò, ni màá ti ka àwọn nǹkan tó ń lọ nígbà o. À, fóònù, fóònù ṣe pàtàkì o fún gbogbo èèyàn láti ní. Mi ò ka fóònù kun mii rí fóònù bí i ǹkan ńlá tí àwọn èèyàn fi, tí èèyàn fi ń yangàn. Èmi ríi bí i ǹkan tó yẹ kí gbogbo ènìyàn ní pátápátá. À, fóònù dára o. Fóònù ni ò jẹ́ kí n máa, kí n mọ lára pé mi ò lọ́rẹ́ púpọ̀. Tí n bàá ti, tí n bàá ti wá báyìí, tí n bàá ti gbé fóònù mi tí mò ń tẹ̀, mi ò rántí bóyá èèyàn kankan wá mi àbí mi ò mọ̀ ń wá èèyàn kankan. Inú mi máa dùn, tí mo dẹ̀ ní data lórí ẹ̀. À, ọkàn mi máa balẹ̀. À, gẹ́gẹ́ bí ìbéèrè tó wà lórí fọ́ran yìí, "Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́?" Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mi ò lè ka ìgbà mélòó tí màá ń lo fóònù mi lójoojúmọ́. Mo lérò pé mo dáhun ìbéèrè yoli dáadáa. Ẹ̀ṣẹ̀ lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ní àṣálẹ́, mo ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí màá ń ṣe kí n tó wọlé lọ sùn. Ikínní ni, mo màá n dáná lálẹ́ fún oúnjẹ alẹ́. Tí bàá dáná tán, màá tún le ṣe máa fọ gbogbo abọ́ oúnjẹ, màá tún le ṣe máa gbálẹ̀. Tó bá ní ìdọ̀tí kankan tí mo lò nínú ilé-ìdáná, alẹ́ ni mo máa gbé sọnù nítorí mi ò fẹ́ kí ń jí láàárọ̀ kí wọ́n máa fi mú kó òórùn nínú ilé-ìdáná. Mo jẹ̀ ẹ́ jẹ́ nǹkan tó jẹ́ pé mo fẹ́ràn kí n tún le ṣe lálẹ́ o. Mi ò ṣẹ̀ràn láti kékeré, mi ò nífẹ̀ẹ́ sí kí ọ̀rọ̀ kan á máa jí ọ̀rọ̀ láàárọ̀, kó yá ìwọ mú gbálẹ̀ lọ gbálẹ̀ láàárọ̀ kùtùkùtù tàbí ó yá ìwọ lọ ṣe gbá lọ ṣàwọ náà oó máa ń sumi. Fún ìdí yen, kí n tó sùn lálẹ́, màá tún le ṣe kí mo má ba à má tètè jí láàárọ̀ láti máa tún le ṣe. Àá, lálẹ́ yẹn náà tí mo bá parí gbogbo lẹ́yìn yẹn, ó láwọn iṣẹ́ kan tí màá ń ṣe ní orí fóònù mi, màá ṣe wọ́n. Ki àgo méjìlá tó lu. Lẹ́yìn ère náà, tó bá láwọ iṣẹ́ mi tó yẹ kí n ṣe lórí kọ̀mpútà mi, màá ṣe wọ́n. Mo máa láwọn fídíò tí mo máa ń tẹ̀ sórí Íńtánẹ́ẹ̀tì, alẹ́ yẹn náà ni màá ṣe wọ́n kí n tó sùn kí ì mọ̀ pé mo ti parí gbogbo nǹkan tó yẹ kí n ṣe fún ọjọ́ yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí bàá wá ṣe tán tí ó bá rẹ́ mi jù o, mo lè bọ́ sí balùwẹ̀ kí n wẹ̀, kí n lo ìpara tó dára kí n fi para mi, kí n ṣàtúnra mi ṣe lálẹ́ yẹn. Ìgbà mìíràn ọkọ mi gan-an máa ní, "Àá ìwọ ni mo rí dé tó máa ń para lálẹ́. Kí ni o ń para lálẹ́ fún?" Mo máa ń ṣe ìtọ́jú ara mi lálẹ́. Tí mo bá ti tún gbogbo ilé ṣe tán, màá ṣe ìtọ́jú ara mi. Tí mo jẹ̀ ṣe gbogbo àwọn iṣẹ́ tó wà lọ́wọ́ mi, màá ṣe ìtọ́jú ara mi kí n tó ṣẹ̀ṣẹ̀ wá sùn. Tí bàá jẹ̀ fẹ́ sùn náà, èmi mo jẹ́ ọ̀n síí tí ó fẹ́ràn láti máa fa ṣọ́bùrà. Bí òtútù mu ó, bó ti tú òun mú ó, màá fa ṣọ́bùrà. Àyààfi tó bá ṣẹlẹ̀ pé oru mú, bóyá oru mú sìn, oru mú gan ṣin tí kò wá sí iná, a lè fi gba fáànù àbí ẹ̀rọ amúlétutù. Òòru yẹn nìkan ni ò ní jẹ́ kí n dá ṣọ́bùrà láti sùn. Bí èmi ṣe máa ń ṣe láṣálẹ́ ni, ìgbà mìíràn náà lásálẹ́ náà ni màá, ni màá wo kí ni wọ́n ti ń pè? Màá wo àwọn fíìmù tí mo ti wò kó mú kọ́ ilé wò díẹ̀ bẹ́ẹ̀ fún bí ọgbọ̀n ìṣẹ́jú. Alẹ́ yẹn náà, mo máa ń fẹ́ràn kí n fara mọ́ ọkọ mi. Bí ọkọ mi máa ń lọ ibi iṣẹ́ látàárọ̀, màá kọ̀jọ jókòó, àròjọ àwọ̀ ẹ̀rọ amóhùnmáwòrán, àjọwò ẹ̀rọ amóhùnmáwòrán, àjọwò fíìmù. Ó máa ń dùn mọ́ mi lálalẹ́ gan-an. Kájọ wàá, kájọ wò fíìmù. Alẹ́ náà tó bá ṣẹlẹ̀ wípé bí ó láwọn tó tẹ àtẹ̀jíṣẹ́ sí mi láti àárọ̀ tí mi ò dáhùn, alẹ́ ni mo máa ń dáwọn loun kí n tó lọ sùn. Tó bá láwọn tó yẹ kí n tẹ owó sí, alẹ́ yẹn ni màá farabalẹ̀ tẹ owó yẹn sí wọn. Ara nǹkan tí mo máa ń ṣe lálalẹ́ ni yẹn. Àá, kí ni mo tún máa ń ṣe lálẹ́ ó? Ẹ̀tọ̀ sí pé mo tún lè ṣe Mo, mi ò dè fẹ́ràn kí n máa gbé ìpè lálẹ́, mi ò fẹ́ràn rẹ̀. Àwọn tó lè pè mí lálẹ́ nìkan ni àwọn àbúrò mi tó wà lókè òkun torí mo mọ̀ pé àsìkò tí wọ́n pé yàtọ̀ sí àsìkò tí wa. Ìgbà mìíràn lálẹ́, bí wọ́n ti pè mí tẹ́lẹ̀ tí mi ò ráyé torí mo ní nǹkan tí mo ń ṣe, màá wá fi alẹ́ yẹn, màá wá fi, màá wá fi bá wọn sọ̀rọ̀ lórí fóònù, àjọsọ̀rọ̀, àjọkíra wa, àjọbéèrè, àlàáfíà ara wa. Àwọn nǹkan tí mo máa ń ṣe lálalẹ́ ni mo kà kalẹ̀ yìí. Mi ò rò pé mo ti rántí nǹkan kan ṣá, pé ó tún ní nǹkan mi sì máa ń ṣe tí mi ò rántí. Hhm, ti dábẹ́. Mo nílò wípé ó dá ìbéèrè dáadáa. Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Àwọn nǹkan tí màá ń ṣe lásálẹ́ mi tí ká kalẹ̀ è ṣe lọ́pọ̀lọpọ̀.